Ṣé, ṣé o máa ń ṣiṣẹ́ láti ilé? Bẹ́ẹ̀ni, mo maa n se iṣẹ́ láti ile ni àwọn ẹ̀kọ̀okan ìgbà tíì mi i bá ráyè láti lọ sí ibi iṣẹ́, mo máa ń ṣiṣẹ́ ní ilé. Àwọn ìgbà yìí, ó lè jẹ́ bóyá ìgbà tí holiday bá wà, tàbí ìgbà tí kò bá sí iṣẹ́ púpọ̀ tàbí tí kò bá sí àǹfààní láti lọ sí ibi iṣẹ́, ìyẹn máa ń mú mi láti ṣiṣẹ́ ní ilé. Iṣẹ́ ṣíṣe ní ilé máa ń rọrùn, ó máa ń di, ó má-ó má-ó máa ń ṣe n tí àwọn oloyinbò pè ní "save time" tí kò i jẹ́ kí èèyàn ṣe wàhálà láti dààmú láti lọ sí ibi iṣẹ́. Iṣẹ́ ṣíṣe ní ilé ó ní àwọn àǹfààní lọ́pọ̀lọpọ̀, torí kò sí wàhálà à ń lọ sí ibi iṣẹ́ láti máa wọ ọkọ̀ lọ sínú ibi iṣẹ́. O àwọn tó máa ń mú wa láti ṣiṣẹ́ ní ilé ni bóyá tí a bá ní holiday, tí a bá ti ní ìsinmi ránpẹ́, tàbí bó tí ó bá jẹ́ pé iṣẹ́ pọ̀ láti ṣe ní ibi iṣẹ́, ẹh ẹh a máa dúró sí ilé láti ṣe. Àwọn ìgbà yẹn ni mo máa ń ṣiṣẹ́ láti ilé tí a dẹ̀ fi ṣe àtẹ̀ránsẹ́ sí ilé iṣẹ́.